Ohun tí mo máa ń kọ́ òòrùn nígbà ni pé tí òòrùn bá ti ń pa mí, mo máa ń mú àgbàlá òjò. Àgbàlá òjò tí n bá ti mú dání, èyí tó ṣe umbrella. Wákàtí ó depend ó ní ó depend ibi tí n bá ń lọ, so òhun ni mo máa fi borí. Àbí nígbà mí tí ń bá sì rán tí mo dání tó òòrùn bá sì mú, mo máa ń lo fìà kín fi borí.

Ìgbà tí mo máa ń lọ sí ọ̀dọ̀ dókítà ni, ó máa ń lọ kún ní oṣù kọ̀ọ̀kan, ní nínú oṣù kan, ní ọjọ́ kan nínú oṣù kan kí n ṣàyẹ̀wò ara mi. Boya ko si àìsàn kan àbí nkan ti o ye ko wan ni ara mi to ǹkan tó nígbà mí pé orí ń fọ́ mi, ara ń ro mí, àwọn nǹkan mí tí ó bá yẹ kó wà tí ò yẹ kó sí, màá lọ sí ọ̀dọ̀ dókítà kí ó ba yẹ̀ wò nǹkan tí wọ́n le bá ṣe sí.

Ní gbígbà àlejò jẹ́ kí ẹyan gba àwọn èèyàn sí gbígbàlejò jẹ́ kí ẹ gba àwọn èèyàn si. Àwọn ohun tí mo máa ń sẹ ni màá dáná fún wọn, ohun tí mo máa ń fún wọn ni màá dáná fún wọn. Maa dáná fún won a joko a sọ̀rọ̀, oro to fi gbe won wa, a bere pe báwo ni ìdílé báwo ni gbogbo nkan.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ alugbohun nílẹ̀. Fóònù mi ẹ̀rọ alugbohun ni telifisonu mi ẹ̀rọ alugbohun ni àti amóhùnmáwòrán mi alugbohun ni. So mo ní àwọn ẹ̀rọ alùgbohun nílé.

Tí nígbà tí òtútù bá mú, ohun tí mo máa ń ṣe ni pé màá wọ asọ sayà kí atẹ́gùn má fò mọ́ fẹ́ sí mi ní sí. Mi láya, màá fọ̀ ẹyi tó ń pè ní sweater coat kó bò mí. Ọjọ́ mélòó tí mo sì máa ń fi ń sinmi, mo máa ń lo bíi ọjọ́ méjì sí mẹ́ta kí n fi sinmi.

Bí mo ṣe máa ń ṣe ìpinnu tó bá nira ni pé kò sí bí, tó bá jẹ́ pé ìpinnu tí mo fẹ́ ṣe nìyí yóò ràn mí lọ́wọ́, mo máa ń kọ́kọ́ tọ ọlọ́run ni mo máa ń sọ fún, àbí kí n sọ fún àwọn òbí mi. Bí mo ṣe, mo máa ń ronú bí ọjọ́ mẹ́ta, ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta màá fi kọ́kọ́ ró kín tó se ìpinnu. Ǹkan tí mo sì gbọ́kàn ní náà ni ọlọ́run ni mo gbọ́kàn.

Uhm, mo fẹ́ràn oúnjẹ tó ní ata lọ́pọ̀lọ́pọ̀lọ́pọ̀ nítorí tí ata ò bá pọ̀ lórí oúnjẹ mi àbí oúnjẹ-- ata tó wà lórí oúnjẹ mi tí ò bá ta jù, èmi kí on gbaàdùn rẹ̀. Mo like oúnjẹ tó ní ata torí ata òun máa ń jẹ́ kí irú lé irú oúnjẹ óún jẹ dáadáa, ó sì máa ń koro tí ò bọ̀, tí ò kó máa kó máa kó máa ta jù nítorí tí bá ta tó bá ta jù ó máa ń ó máa ń se mí bákan bákan lára.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ǹkan tí mo bá ti ń ṣe. Mo máa ń fin rònú sí àwọn ọ̀nà bóyá tí mo bá ní ìṣòro, mo máa ń fi ìrònú sí ọ̀nà tí mo lè gbé gbà tí yóò fi dára àbí bí ǹkan a bi ayé mi ṣe ń ṣe bí mo ṣe lè yí orúkọ àbí mo ṣe lè yí ti mo ṣe lè ṣe ìgbà ọtun tí mo lè mú ǹkan ọtun wá sínú ayé mi.

Lérò mi, olórí rere gbọ́dọ̀ ní òtítọ́ àti inú rere. Ó gbọ́dọ̀ fẹ́ràn, ó gbọ́dọ̀ fẹ́ràn àwọn ènìyàn rẹ̀ kí ó sì máa gbọ́ ohùn tí wọ́n ń sọ, ohun tí, kó sì máa gbọ́ ohun tí wọ́n ń sọ fún un. Bi eyan se le ni.

Àwọn òbí mi, mo máa ń rántí àwọn òbí mi, daddy mi, mummy mi, à, ẹ̀gbọ́n mi àti àwọn àbúrò mi. Mo máa ń rántí wọn láti ìgbà tí a ti mọ́ra, tí a ti gbọ́njú mọ́ra wa ni mo mọ́, tí mo ti gbọ́njú mọ́ wọn ni mo máa ń rántí wọn. Mo sì máa ń rántí àwọn ọ̀rẹ́ mi èyí tí àjọ máa ń ṣeré. Mo si maa n rántí lẹẹkọọkan. Mo máa ń rántí àwọn ẹni tó ti kuo láàárín wa bí i àwọn tó ti ṣaláìsí, mo máa ń rántí wọn lẹ́kọ̀ọ̀kan.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ iwájú ni iṣẹ́ tí yóò mọ ṣánwó, tí yóò mọ ṣánwó tí ó lè bọ mi, tí n lè fi ṣánwó ilé, iṣẹ́ tí, tí n lè se tí inú mi ó sì mọ dùn sí, iṣẹ́ tí ń se tojẹ pé yóò mọ fún mi láyọ̀ kò ní mọ fún mi ní wàhálà púpọ̀ púpọ̀ ju àwọn iṣẹ́ bí iṣẹ́ bí dókítà, bí iṣẹ́ bí pílọ́tì, àwọn iṣẹ́ tí, iṣẹ́ bí software engineer àwọn iṣẹ́ tí ò ní fún mi ní wàhálà púpọ̀ púpọ̀ wípé tí ń má tí ń se inú mi yóò má dùn sí àwọn iṣẹ́ tí mo ń ro ni ọjọ́ iwájú.

Bí ojú ọjọ́ agbègbè mi se yí, agbègbè mi se yí, yí padà ní ọdún wọ̀nyí ni pé ojò, odò ìgbà ẹrun láwà, ojò sì bẹ̀rẹ̀ sí ní rọ, ibi t'ójo sì bẹ̀rẹ̀ sí ní rọ tí ojú ọjọ́ ó yóò dàbí tí ojo bá ti rọ tán. Ojú ọjọ́ yóò dàbí pé ilẹ̀ fẹ́ suù.

Bí mọ bá fẹ́ ṣe ọjọ́ ìbí mi pé, àwọn ẹni tí mo máa ń pè ní àwọn ara mi, àwọn family member mi, dádì mi, mọ́mì mi, ẹ̀gbọ́n mi àti àbúrò mi àti àwọn cousin mi, àwọn, àwọn ará ilé mi, àwọn tó bá súnmọ́ mi, àti àwọn ọrẹ mi taa jọ máa ń sọ̀rọ̀. Mo máa pe wọn, ohun tí mo ṣì máa ń se ni, máa se kéèkì, máa se kéèkì, máa se kéèkì, máa dáná, á ra drinks, á si pín fún wọn, á jẹ kéèkì, á pín fún wọn, tá ba ti pín fún wọn tán. Tá bá ti pín, a pín kéèkì fún wọn. Ohun ìyípadà ni pé, mo tun tí fọ́jọ́, ọjọ́ tó ti gorí, orí ọjọ́ mi, ọjọ́ tun ti gorí, àbí ọdún tun ti gorí ọdún mi, màá sì máa wo pé "àá, mo gbùdọ̀ máa ronú bí ìyípadà ó se bá ayé mi."

Óún bi mo se máa ń ṣe oúnjẹ tí n bá fẹ́ ṣe àyípadà nígbà tí n bá fẹ́ ṣe àyípadà ìtọ́jú ara mi ni pé maa reduce bí mo ṣe máa jẹun. Mà á sì gbe lọ́pọ̀lọ́pọ̀. Ohun kan tí mo sì máa fẹ́ fọ̀ jẹ́ pé máa jẹ́ kí àwọn bí prótéìn kó àwọn bi prótéìn kó wá nbẹ̀ àti àwọn nǹkan bímìlà, àwọn nǹkan tó bá máa ń mú ara ki ara, mi eeyan ni àìlera mo maa n fi si. Bi àwọn naan ti won n ta lọ́jà, mo máa ń fi si. Ìgbà tó sì máa ń gba mélòó ni? Ó dependi bí n bá ṣe fẹ́ ṣe ìtọ́jú ara rẹ sí ìgbà kóorekó ìgbà kórè ni mo le lọ.

Lérò mi, ìpè tí a ń ríra wa, eyín tó ń si get together ni pé ó máa ń dọ̀ lọ́pọ̀lọ́pọ̀. A, inú mi máa ń dùn lọ́pọ̀lọ́pọ̀ pé màá rí àwọn ẹbí àbí ọ̀rẹ́ tí mo ti rí fún ọdún tó ti pẹ́. A sọ̀rọ̀ nípa bí ogbó ń se ń lọ gbogbo, báwo ni gbogbo ń se ń lọ. A béèrè ìdílé, a béèrè àwọn ènìyàn.

Oṣù tan bí mi tan, tán tí bí mi ni oṣù èyí tí ń ṣe júùnù, èyí tí ń ṣe júùnù òun ni oṣù tí wón bí mi. Oṣù yẹn mo sì fẹ́ràn rẹ̀ nítorí oṣù ọjọ́ ìbí mi ni. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀, inú mi sì máa ń dùn tí bá ti pé mò ń ṣe, mò ń ṣe ọdún mìíràn nínú oṣù, oṣù, oṣù six yìí, ọdún six.

Nǹkan tí mo máa ń sọ fún ọmọdé kó fi le sùn ni pé, a sọ fún, máa kọrin fún, tí bá ti kọrin fún tán, màá fọwọ́ mán an ọ kàn án pé ọmọ, ọmọ jònjò ló wà lọ́ sùn. Ọmọ, ọmọ jònjò ló wà lọ́ sùn. Mo máa ń fọwọ́ kàn án pé màá sì máa fọ, màá sì ń fọwọ́ ra tí mo ò fọwọ́ kọrin fún. Díẹ́dìẹ̀díẹ̀ díẹ́dìẹ̀díẹ̀ díẹ́dìẹ̀díẹ̀ náà ni títí títí títí orun ó fi gbé e lọ.

Tí ta ohun ní ọjọ́ náà ni pé, ní ayé ìgbà wo, téyàn bá fẹ́ tà nǹkan, ibi tán bá ti ń tà á, ohun tán ń tà, bí i bàtà, bí i bàtà, aṣọ, oúnjẹ, àwọn ohun tán ń tà nìyẹn, wákàtí tán sì ma ń lò, àwọn ọlọ́jà, wọ́n ti máa ń dé bẹ̀ láàárọ̀ kùtùkùtù kán ba fi le. Torí nígbà hun, láyé ìgbà hun, ó dà í pé àwọn míì wọ́n jọ máa ń pín, ọ̀tọ̀ lẹni tí yó ṣe láti àárọ̀ òwúrọ̀ títí di ìrọ̀lẹ́. Ẹlòmíì tún ma wá wá sí ibi tó ti ń tajà láti ìrọ̀lẹ́ hun sí àárọ̀. But ní ìsìnyí báyìí, ibi to bá ti mú pé o ti ń tajà, ẹni, èèyàn ti mọ̀ pé ibẹ̀ lo ti ń tajà. Kò sí anybody tí ó bọ́ ọ ju dà si ọjà ibi to ti ń tajà.

Bẹ́ẹ̀ni, nígbà mìíràn mo máa ń, mo máa ń lo ọ̀pá ìfàmọ́ra, ìfàmúra. Ó pàpà jù lọ nígbà tí mo bá mu omi tútù tàbí juice. Ọ̀pá fúnra máa ń, máa ń jẹ́ kí mo mú ohun mímu kíákíá.